Ẹni wípé sé mo máa ń pa àwọn fáìlì mi pamọ́. Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kí n máa gbé àwọn fáìlì mi pamọ́. Nítorí pé tí mi ò bá gbé pamọ́, ó lè sọnù tàbí kí n má rí èyí tí mò ń bá wá lẹ́sẹ̀kẹsẹ̀. Nítorí náà ni mò ń ṣe máa ń gbé àwọn fáìlì mi pamọ́. Fáìlì mi, mo máa ń gbé pamọ́ sínú kọ́bọ́ọ̀dì bí mo ṣe fẹ́ràán kí n máa gbé àwọn fáìlì mi pamọ́ nìyẹn.

Ẹní wípé kín ló máa ń mú mi rẹ́rìn. Ǹkan tí ó máa sábà mú mi rẹ́rìn ni tí mo bá ń wo eré ìtàgé tó jẹ́ aláwàdà, ìyẹn máa ń mú mi rẹ́rìn. Mo fẹ́ràn kí ń máa wo àwọn ènìyàn tí wọ́n ń ṣe skíìtì tí n máa ń múyàn rẹ́rìn. Ohun tí mo fẹ́ràn láti máa wo kó máa mú mi rẹ́rìn náà. Ìgbà mí, ọmọ mi kékeré pátápátá òun náà máa ń mú mi rẹ́rìn pẹ̀lú bí ó ti máa ń ṣe.

Ẹni wípé báwo ni mò ń ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́. Bí mò ṣe máa ń ṣètò ìṣòro láàrín àwọn ẹlẹgbẹ́ ni wípé mo máa pe àwọn ẹlẹgbẹ́ tí wón ní ìṣòro láàrín ara wọn papọ̀. Màá wá bèrè ohun tó fa ìṣòro tó wà láàrín wọn. Tó bá jẹ́ ohun tí mo lè bá wọn parí ni, màá wá bèrè lọ́wọ́ wọn wípé kí oníkálukú kí wón rojọ́ titẹnu wọn. Tí wón bá ti rojọ́ tẹnu wọn, màá wá ǹkankan tí ó lè pa wọn pọ̀ tí kò ní jí kí wọn jà mọ́. Bí mò ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ mi nìyẹn.

Ní ìgbà tí mo máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun ni, tí èyí tó wà ní ọwọ́ mi tí kò bá ti ṣiṣẹ́, bó ṣe tọ́ àti bó ti yẹ tó jẹ́ wí pé ó ń lọ́ra láti ṣiṣẹ́, òun ló máa wù mí kí n ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Kódà, kò tí ju oṣù mẹ́ta lọ tí mo ra ẹ̀rọ ayárabíàṣá tuntun, nítorí wí pé èyí tí mò ń lò tẹ́lẹ̀ níṣe ni kò fẹ́ ṣiṣẹ́, bó ti tọ́ àti bó ti yẹ mọ, yóò mọ sí gíní gíní, kò ní ṣiṣẹ́ kíákíá. Nítorí náà ló mú mi ra ẹ̀rọ ayárabíàṣá tuntun.

Bí èmi ṣe máa ń tọrọ àforíjìn ni wípé màá ronú nípa ohun tí mo bá ṣe tí mo bá wá rí wípé ǹkan yìí ò yẹ kí ń tọrọ àforíjìn, màá wá gbìyànjú wípé màá tọrọ àforíjìn. Màá wá lọ bẹ ẹni tí mo rí wípé mo ṣẹ̀, màá bẹ̀ wípé kí ó dáríjì mí. Tóbá jẹ́ wípé ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ sọ́ Ọlọ́run ni, Ọlọ́run gangan ni màá bẹ̀ wípé kí ó dáríjì mí. Nítorí Ọlọ́run náà fẹ́ràn kí a máa bẹ̀ òun kóun dáríjì wá. Nítorí náà ni mo ṣe maa n tọrọ àforíjìn ni ọdọ Ọlọrun mi.

Ẹ ní wípé báwo ni bátìrì fóònù mi ṣe máa ń dúró. Bátìrì fóònù mi jẹ́ bátìrì tí ó péye. Bátìrì fóònù mi a mọ̀ pé kí ó tó kú. Nítorí náà, nítorí wípé mo máa ń ṣe ìtọ́jú rẹ̀. Bí mo ṣe máa ń ṣe ìtọ́jú rẹ̀ ni wípé ì máa ń ṣáàjì rẹ̀ nígbà tí ó bá tọ́ àti nígbà tí ó bá ti yẹ. Mi ò sì ní lo bátìrì yẹn títí tí ó fi jẹ́ wípé ó máa kú. Nítorí náà ni bátìrì fóònù mi ń ṣe dúró gédengbé.

Bí èmi ṣe máa ń rántí àwọn àdéhùn mi ni wípé mo máa ń sábà kọ àwọn àdéhùn mi tí mo bá rò wípé mo lè gbàgbé mo máa kọ wọ́n kalẹ̀. Tí mo bá ti kọ àdéhùn yìí kalẹ̀, ó ní ìwé kan pàtó tó jẹ́ pé ó wà fún àdéhùn. Ìwé yìí mo máa ń yẹ̀ wò ni óòsòsù, kí n fi rí bóyá àdéhùn tí mo bá ènìyàn ṣe ó ti tó ìgbà tó yẹ kí n ṣe àdéhùn náà. Nítorí náà ni mò ṣe máa ń wo ìwé àdéhùn mi ní oṣooṣù. Ó dáà kí èèyàn máa kọ àdéhùn kalẹ̀, kí èèyàn máa fi gbàgbé wípé òun ti ṣe àdéhùn. Nítorí wípé tí a bá jàmbá àdéhùn kò kì ń ṣe nǹkan tó dà. Ó dà kí èèyàn máa mú àdéhùn tí èèyàn bá ṣe kí èèyàn mú ṣẹ.

Ẹní wípé ṣé mo ti dúró lílo ẹ̀rọ-ayára-bí-àṣá fún ọjọ́ kan rí, bẹ́ẹ̀ ni o lẹ́ẹ̀kọ̀kan wà tó jẹ́ wípé mi ò tí ẹ̀ ní dé bí ẹ̀rọ ayára bí àṣá mi. Nítorí wípé tí n bá fẹ́ wọnú Íńtánẹ́ẹ̀tì, mo ní ẹ̀rọ alágbèéká tí mo ń lò. Nítorí náà ni mi ò ṣe ní kọbí ara sí ẹ̀rọ ayára bí àṣá ní ọjọ́ kan, lẹ́ẹ̀kọ̀kan ló máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀kọ́ kan tó máa ń ṣẹlẹ̀ yìí, mo ní ǹkan mi tí mò fẹ́ lò, nítorí ẹni mo ṣe lè má lo ẹ̀rọ ayára bí àṣá mi ní lẹ́ẹ̀kọ̀kan.

Tábìlì ibi iṣẹ́ mi jẹ́ tábìlì kan tí mo fẹ́ràn. Nítorí wípé tábìlì yìí ò ga dáadáa. Nítorí náà tí mò bá ń ṣiṣẹ́ lórí tábìlì náà, mo máa ń gbádùn iṣẹ́ tí mò ń ṣe bẹ́ẹ̀. Tábìlì iṣẹ́ mi jẹ́ tábìlì tó jẹ́ wípé pákó ni àfìṣe. Pákó yìí wọ́n á kún ní ọ̀dà tó jẹ́ wípé ó bá ara pákó náà mú. Inú mi máa ń dùn tí mò bá ti ń ṣiṣẹ́ lórí tábìlì mi. Tábìlì mi jẹ́ tábìlì tó jẹ́ wípé ẹsẹ̀ mẹ́rin ni ó ní. Ó sì ní àpótí tí a tún gbé nǹkan pamọ́ sí. Àwọn fáìlì mi kọ̀ọ̀kan wà tí mò mọ́ ń gbé pamọ́ sínú àp-àpótí tó wà níbi tábìlì mi.

Ẹ bèèrè wípé ṣe mò mo ń wọ fìlà? Rárá o, èmi ò kí ń wọ fìlà o. Nítorí wípé obìnrin ni mí. Ni ilẹ̀ Yorùbá, àwọn ọkùnrin nìkan ni wón máa ń wọ fìlà. Tó bá jẹ́ wípé ọkùnrin ni mí ni, màá máa wọ fìlà. Àmọ́ ìgbà tí mi ò kí ń ṣe ọkùnrin, tó jẹ́ wípé obìnrin, obìnrin ni mí. Nítorí náà ni mi ò ṣe kí ń wọ fìlà. Gèlè ni èmi máa ń dé. Mo ní gèlè oríṣìíríṣìí tí mo máa fi n bó orí mi. Nítorí wípé nílẹ̀ Yorùbá, gèlè ni àwọn obìnrin máa ń wé. Mi ò kí ń dé fìlà o.

Ohun tí mo máa ń ṣe kó tó di wípé mo lọ sùn ni wípé màá kọ́kọ́ wẹ̀. Tí mo bá ti wẹ̀ tán, màá fọ eyín mi, màá sì ya irun mi. Eléyìí ni àwọn nǹkan tí mo máa ń kọ́kọ́ ṣe tí mo bá fẹ́ sùn. Lẹ́yìn tí mo ti ṣe gbogbo eléyìí tán, màá wá wọ kaba tí mo máa ń fí sùn. Tí mo bá ti wọ kaba yẹn tán, mo máa gbọn gbogbo ìdọ̀tí tó bá wà ní orí ibùsùn mi kúrò. Tí mo bá ti gbọn tán, màá ṣẹ̀ṣẹ̀ wá sùn sí orí ibùsùn mi.

Ọ̀nà oríṣiríṣi ni mò máa ń ṣe ṣe irún mi. Nígbà mí mo máa dì í, nígbà mí mo kàn máa kó jọ papọ̀, mo máa yà, màá wá kó jọ pọ̀ níbi ṣùkú. Ìgbà mí wá wà tó jẹ́ wípé mò ń mọ ṣe kiní kan tí à ń pè ní pamí ni mò ń ṣe sí. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù, òun ni kí n máa di irun mi. Mo máa ń di irun bí i ṣùkú àbí ti àdìlẹ̀yìn. Irú àwọn irun tí mo fẹ́ràn kí n máa di jù, òun nìyẹn. Ẹ̀ẹ̀kọ̀ kan náà wà tó jẹ́ wípé mò ń maa kó irun mi. Ṣùgbọ́n kíkó irun ó máa ń dùn mí lórí. Nítorí ẹ́ ni mi ò kín sábà fi ń kó. Mo fẹ́ràn kí n máa dì í.

Ẹ bèèrè wípé báwo ni mò ń ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́. Tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́ láàárọ̀, màá ti tọ́jú ọkọ̀ mi láàárọ̀ kùtùkùtù. Mo máa rọ omi síbi tó yẹ kí n rọ omi sí, mo máa wo ọ́íìlì rẹ̀. Tí mo bá ti ṣe gbogbo ìyẹn tán, mo máa gbọn ìdọ̀tí kúrò lára mọ́-- ọkọ̀ mi. Tí mo bá ti wá gbọ̀n ìdọ̀tí kúrò, màá wọ inú ọkọ̀, màá sì máa lọ sí ibi iṣẹ́ mi. Nítorí ibi iṣẹ́ mi jìnnà, mo máa ń tètè ń gbéra nílé kí n ba lè dé ibi iṣẹ́ ní kíákíá. Ibi iṣẹ́ mi jẹ́ ibi iṣẹ́ kan tí ó jẹ́ wípé ó wà ní ẹ̀yìn ìlú. Nítorí ẹ ni mò ń ṣe máa ń tètè ń wọ inú ọkọ̀ kí ó gbé mi lọ sí ibi iṣẹ́.

Ẹ bèèrè wípé ṣe mo mọ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni o, mo mọ bí a ti ń se oúnjẹ. Kódà mo fẹ́ràn láti máa se oúnjẹ ní gbogbo ìgbà. Oúnjẹ oríṣìíríṣìí ni èmi mọ̀ bí a ti ń se. Mo mọ bí a ti ń se oúnjẹ ilẹ̀ wa, ilẹ̀ Yorùbá. Mo tún mọ bí a ti ń se oúnjẹ àwọn Igbo. Mo mọ bí a ti ń se oúnjẹ òyìnbó. Èyí tí ó bá wù wá jẹ nílé, òun ni mo máa ń se. Ìgbà mí wà tó jẹ́ wípé màá kọ́ bí wón ti ń se oúnjẹ pẹ̀lú ẹ̀rọ lórí ẹ̀rọ ayára bí àṣá mi. Ìgbà mí wà tó jẹ́ pé èmi gangan ni mo máa rò wò pé tí mo bá pa eléyìí àti eléyìí pọ̀, ó yẹ kí ó dùn o. Tí mo bá sì se irú oúnjẹ bẹ, àwọn ẹbí àti ará mi wón máa ń fẹ́ràn láti jẹ oúnjẹ náà. Kódà ibi tí mo fẹ́ràn oúnjẹ sísè dé, ó ní orúkọ tí wón máa ń pè mí. Wọ́n máa ń pè mí ní Kẹ́mi ọlọ́wọ́ ọ ṣíbí. Nítorí wípé Kẹ́mi ni orúkọ mi. Ọlọ́wọ́ ṣíbí sì jẹ́ ẹni tí ó mọ oúnjẹ sè gan. Nítorí náà ni wọ̀n ṣe máa ń pè mí ní Kẹ́mi ọlọ́wọ́ ọ ṣíbí. Oúnjẹ sísè jẹ́ ohun tí mo fẹ́ràn gan.

Èmi fẹ́ràn kí n máa mu omi tó pọ̀ ó ní ojoojúmọ́. Omi tí mo máa ń mu á fẹ́ tó ike omi bí mẹ́rin. Omi kébí mẹ́rin tí a bá dà á sí inú ife kékeré, a fẹ́ tó ife mẹ́jọ. Nítorí náà ni mò ṣe máa ń mu omi tó pọ̀ gan, nítorí wípé omi múmu ó jẹ́ ǹkan tí ó dáa fún ara. Omi múmu máa ń jẹ́ kí oúnjẹ tí a bá jẹ kó lè tòrò sínú ara wa, kó lọ káàkiri, kó ba lè ṣiṣẹ́ bí ó ti yẹ. Kò da kí ọmọ má mu omi o. Bí ọmọ bá mu omi, ara èèyàn kò ní le, àárẹ̀ oríṣiríṣi á lè dúró lára èèyàn. Omi mọ́ bá wá lé àárẹ̀ kúrò lára. Nítorí náà ni mo ṣe fẹ́ràn kí n máa mu omi tó pọ̀ lójoojúmọ́.

Ẹ bèrè wípé báwo ni mo ṣe máa ń pa ìro ọkàn rẹ? Bí mo ṣe máa ń pa ìro ọkàn rẹ ni wípé èmi àti àwọn ẹbí mi á jọ wà pọ̀ níbi kankan ná. Tí a bá ti jọ wà pọ̀, ohun tó wà lọ́kàn mi á fúyẹ́. Mi ò ní ronú nípa ẹ̀ mọ́. Tàbí tí mi ò bá sí pẹ̀lú àwọn ẹbí àti ará, mo máa ń wo eré lórí ẹ̀rọ ìmóhùnmáwòrán mi. Mo máa ń wo eré tó jẹ́ wípé ó máa ń pani lẹ́rìn. Tí mo bá ti wo eré náà tí mò ń rẹ́rìn, màá pa ìronú ọkàn mi rẹ́.

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ nítorí wípé ohun tí wọ́n kọ́ wa nígbà tí a wà ní ilé ìwé, òhun ni yẹ́n. Nígbà tá a wà ní ilé ìwé, olùkọ́ wa mú èyàn kan wá, ó wá ní ká kọ́ bí wọ́n ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún onítọ̀hún. Bí ǹkan bá gé ẹeyan jẹ, bí omi gbóná dà sí ẹeyan lára gbogbo ohun tí wọ́n kọ́ wa ni, bí ènìyàn bá dákú, bi a ó ti jí padà wá lára àwọn nǹkan tí wọ́n kọ́ wa náà. Gbògbò àwọn nǹkan yìí mi ò tíì gbàgbé, ṣùgbọ́n mi ò tí sì bá lò mọ́, nítorí àwọn ohun tí màá fi ní láti lo ẹ̀kọ́ yìí kò kín sá bá ń ṣẹlẹ̀ ní ibi tí mo wà.

Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń sè dáadáa, òun ni àmàlà. Àmàlà jẹ́ oúnjẹ tí àwọn Yorùbá fẹ́ràn. Màmá mi ló kó. Bí a ti fẹ́ràn àmàlà ló kó ran mi. Nítorí wípé ìgbà tí mo wà ní ọmọdé, màmá mi fẹ́ràn láti máa ń jẹ àmàlà. Màmá mi lè jẹ àmàlà lá òwúrọ̀ kí ó jẹ ní ọ̀sán kí ó tún jẹ ẹ́ lálẹ́. Bí mo ti mọ àmàlà ró dáadáa nù. Nítorí wípé àmàlà jẹ́ oúnjẹ tí a máa ń jẹ ní jojojúmọ́ ní ilé mi. Tí mo bá ti fẹ́ ro àmàlà, màá kọ́kọ́ gbé omi kaná, màá wá mú èlùbọ́, mo máa kúu. Tí mo bá ti ku èlùbọ́ tán tí mo rí wípé omi tí mo gbé kaná ti hó, màá da èlùbọ́ sí omi, màá bẹ̀rẹ̀ sí ní máa ró. Màá ró gidi tó jẹ́ wípé màá tún máa fà amọ́ra bí mo ṣe ń rò. Tí mo bá ti ń fàa amọ́ra, àmàlà yẹn a máa wá ṣe fẹlifẹli. Àmàlà tó gbóná tó fẹ́li, ó jẹ́ àmàlà tí ó dùn tí o bá sa tí rí ọbẹ̀ tó dára sí. Ọbẹ̀ tí a máa ń sábà fi jẹ àmàlà gbígbóná, òun ni ọbẹ̀ tí à ń pè ní ewédú. Ewédú jẹ́ ọbẹ̀ elewé tó jẹ́ wípé ó máa ń fà. Nítorí náà tí ẹ bá ṣe gbé òkèlè àmàlà sẹ́nu, ewédú yẹn á bá yín tì lọ. Àmàlà jẹ́ oúnjẹ tó dáa fún ara, kò kì n jẹ́ oúnjẹ tí á mú yàn sanra ní kí-- sanra ní kíákíá. Nítorí náà ni mo ṣe fẹ́ràn àmàlà ní jíjẹ.

Oúnjẹ rírà ní òpópónà mi ò fẹ́ràn kí ń sábà máa rà á nítorí wípé mi ò ní gbàgbọ́ wípé oúnjẹ tí eyan bá rà ní òpópónà jẹ oúnjẹ tí ó mọ́. Ó dá, ó rí lójú mi bẹ́ẹ́ ní pé kò kín ń ṣe oúnjẹ tí wón se ní ìmọ́tótó. Nítorí náà ni mi ò ṣe fẹ́ràn kí ń máa ra oúnjẹ ní òpópónà. Ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ra oúnjẹ ní òpópónà tí mo bá rí wípé ẹni tí ó ń ta oúnjẹ yìí ó jọ ẹni tó ní ìmọ́tótó, òun ni mo ṣè lè ra oúnjẹ òpópónà. Àmọ́ mi ò kín sábà rà á nítorí wípé oúnjẹ òpópónà máa ń dẹ́rùbà mi.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kí n máa ṣíṣe ìtagbangba. Iṣẹ́ ìtagbangba tí mo fẹ́ràn jùlọ òun ni kí n máa gbin ǹkan sí ẹ̀yìnkùlé mi. Ohun tí mo máa ń gbin jẹ́ àwọn ǹkan tí a máa ń lò ní ilé. Emi ni bí i tòmátì, mo nígi ọsàn, kódà mo ní igi ọ̀gẹ̀dẹ̀ tí mò ń máa ń tọ́jú ní ìta gbangba ní ilé wa. Àwọn ẹ̀fọ́ oríṣiríṣi náà tún wà tí mo gbìn sí ẹ̀yìnkùlé mi tí mò máa ń tọ́jú ní ìta gbangba. Ọbẹ̀ ewébẹ̀, ewédú náà wà lára èyí tí ó jẹ́ wípé mo gbìn sí ìta gbangba tí mò ń máa ń ṣiṣẹ́ lórí wọn. Irú iṣẹ́ tí mo fẹ́ràn láti máa ṣe ní ìtagbangba lásán nìyẹn.

Nǹkan tí mo rántí nígbà tí mo wà ní ọmọdé ni bí èmi àti àwọn ọ̀rẹ́ mi àti ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò mi, bí a ti máa ń ṣe eré káàkiri ní àdúgbò. A máa wá pángolo ta máa fi ṣe ohun ta fẹ́ fi ṣe oúnjẹ, a máa fi yèpẹ̀ fi ṣe oúnjẹ náà. Igi kékeré kan la máa fi ṣe orógun. A a máa wá ṣeré bẹ́ ní wípé a ń ṣe oúnjẹ papọ̀ Ìnú mi máa ń dùn tí mo bá ti rántí gbogbo àwọn nǹkan tí mò ma ń ṣe nígbà tí mo wà ní kékeré. Nítorí mo gbádùn ìgbà kékeré mi, a máa ń ṣe eré níta. Kò dàbí ayé ìsín tó jẹ́ wípé àwọn ọmọdé ò kí ń sábà ṣe eré níta mọ́.

Ẹ bèèrè wípé ṣe mò ń máa ń pa owó pamọ́? Èmi fẹ́ràn kí ń máa fi owó pamọ́ òó, nítorí wípé mi ò kí ń ṣe oníná kùnà. Tí mo bá ṣe fi owó pamọ́, tó bá di ọjọ́ tí mo nílò owó náà, kí á ni màá lọ wo ibi tí mo gbé pamọ́ sí, màá sì yọ díẹ̀ nínú ẹ̀ tí mo máa lò. Níbi tí mo fẹ́ràn kí ń máa gbé owó pamọ́ dé, màmá mi àti bàbá mi máa ń tọ́jú owó sí mi lọ́wọ́. Nígbà tó yá, àwọn àbúrò mi ga máa ń tọ́jú owó sí ọwọ́ mi. Ẹ̀gbọ́n mi pátápátá náà fẹ́ràn kí ó máa ń tọ́jú owó sí ọ̀dọ̀ mi. Nítorí náà, mo ní àwọn àpótí kéékèèké tí mò ń bá, tí mò ń máa ń fi owó oníkálukú pamọ́ sí. Níbi àpótí yìí, mo kọ orúkọ oníkálukú síbẹ̀ kí ń bá fi lè mọ owó ẹni tí ó jẹ́ kí máa lọ mú owó ẹni ẹlẹ́ni fún ẹlòmíràn.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kí n máa pa ohun ọ̀ṣọ́ sára, nítorí wípé tí èyàn yàn bá pa ohun ọ̀ṣọ́ sára, ó máa mú ẹwà ẹni kí ó jáde. Nítorí náà ni mo ṣe fẹ́ràn kí n máa pa ohun ọ̀ṣọ́ sára. Àwọn ohun ọ̀ṣọ́ tí mo máa ń lò wà ní bi ìtọ́tè. Mo fẹ́ràn kí n máa lò ìtọ́tè fi to ẹ̀tẹ̀ mi. Mo tún fẹ́ràn kí n máa fi ìpara fi pa ara mi. Ó máa ń mú ara kí ó jọ́lọ̀. Mo tún wá fẹ́ràn kí n máa fi àtíkè fi pa ojú mi, nítorí wípé àtíkè máa ń mú ojú kó gún régé.

Irú ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn kí n máa wọ̀ jùlọ ni ìbọ̀sẹ̀ tó jẹ́ wípé kò ga. Nítorí obìnrin tí mo jẹ́, àwọn obìnrin máa ń sábà wọ ìbọ̀sẹ̀ tó ga sókè gan. Ṣùgbọ́n èmi ò fẹ́ràn ìbọ̀sẹ̀ tó ga sókè, nítorí wípé mi ò kí ń rí bírìn dáadáa nínú ìbọ̀sẹ̀ tó ga. Ṣùgbọ́n tó bá jẹ́ ìbọ̀sẹ̀ tó jẹ́ wípé ó kúrú ni, màá rí ibí rìn dáadáa níbẹ̀. Kódà màá rí bírìn kíákíá, mo tún lè sáré tí mo bá wọ ìbọ̀sẹ̀ èyí tó jẹ́ wípé kò ga. Nítorí náà ni mo ṣe fẹ́ràn láti máa wọ ìbọ̀sẹ̀ tó jẹ́ wípé ó pẹlẹbẹ tí ò ga rárá.

Bẹ́ẹ̀ni o, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tó bá fìlé jẹ́ wípé mò ń lọ ibi tó jẹ wípé mi ò mọ̀ ọ̀nà àbí tó bá jẹ́ wípé ọ̀nà dàrú mọ́ mi lójú. Mo bá bèrè lọ́wọ́ àwọn ẹni tí mo rí ní agbègbè ibi tí mo bá wà. Bí bẹ̀rẹ̀ ọ̀nà ò kí ń ṣe ohun tí ò dá. Tí yàn bá bèrè ọ̀nà, èèyàn ò ní ṣìnà. Nítorí èló fi dá kí ènìyàn máa bèrè ọ̀nà ibi tí ènìyàn bá n lọ. Kí máa ní láti bèrè ọ̀nà, mo máa ń rí dájú wípé ẹni tó bá júwe ọ̀nà fún mi, màá ti há ǹkan tó sọ sí orí, màá bèrè gbogbo ohun tó yẹ kí ń bèrè kí má ba wá ṣí ọ̀nà mìíràn gbà. Nítorí náà mi ò kín sábà síí ọ̀nà. Tí mo bá ń jáde, mo máa mọ ibi tí mò ń lọ.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa jókòó lẹ́gbẹ̀ẹ́ fèrèsé tí mo bá wà nínú ọkọ̀ òfuurufú nítorí wípé mo fẹ́ràn láti máa wo ilẹ̀ láti ojú fèrèsé. Tí mo bá ń wo ilẹ̀ ni àti ojú fèrèsé, àwọn ilé á wá rí kó ń kòkó, tí a bá tún wá ń fò kọjá níbi òkun, màá wá rí bí omi ṣe tẹ́ rẹrẹ. Ṣùgbọ́n ìgbà mí wà tó jẹ́ pé tí mo bá ń wo ìsàlẹ̀, ẹ̀rù a máa bà mí. Tẹ́rù bá ti ń bà mí, màá tètè pa fèrèsé, màá pàdé. Ṣùgbọ́n ẹ̀kọ́ kan ló máa ń ṣe bẹ́ẹ̀. Mo máa ń gbádùn kí n wo fèrèsé ni nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ jù.

Ẹ bèèrè wípé ṣe mo máa ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́. Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kí n máa wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ mi nítorí wípé obìnrin ni mí, obìnrin ló sì máa ń wọ aṣọ àkayòrí. Nítorí náà, mo ní aṣọ àkayòrí oríṣiríṣi tí mo máa ń wọ lọ ibi iṣẹ́. Mo ní dúdú, mo ní funfun, mo ní èyí tó pupa, kódà mo ní aláwọ̀ ewé náà tí mo máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́. Aṣọ tí mo bá wọ̀, òun ni á jẹ́ kí n mọ irú aṣọ àkayòrí tí mo fẹ́ wọ̀. Tó bá jẹ́ wípé aṣọ tó jẹ́ pé dúdú ló bá mú mi, màá wọ dúdú. Tó bá sì jẹ́ aṣọ tó jẹ́ wípé ó bá funfun mú, funfun ni mo máa wọ̀ ní ọjọ́ yẹn. Ó bá jẹ́ pupa ni, mo máa wọ èyí tó jẹ́ wípé pupa ni ó bá mú. Aṣọ àkayòrí mi, wọ́n dùn ún wò ní ojú. Àwọn ẹni tí mò ń bá ń ṣiṣẹ́ pọ̀ gan fẹ́ràn láti máa béèrè wípé ibo ni mo ti rà á. Ẹ̀yàn oríṣiríṣi ni mo ti mú lọ ibi tí mo ti ra àwọn aṣọ àkayòrí mi.

Tí mo bá wà nínú ìlà, bímọ ṣe máa ń lo àkókò mi ni wípé mo máa ka ìwé. Máa ti mú ìwé kékeré kan lọ́wọ́ láti ilé tó jẹ́ wípé màá mọ ka, kò ní jẹ́ kí mọ̀ wípé àkókò ti ń lọ. Ìwé kíkà nìkan tí mo fẹ́ràn jù tí mo bá ti wà nínú ìlà. Ìwé kíkà kò ní jẹ́ kí ǹtí ẹ mọ̀ wípé mò ń dúró látàárọ̀. Ìwé kíkà jẹ́ ohun tí mo fẹ́ràn gan kí máa ka tí mo bá ti wà nínú ìlà.

Mi ò mọ̀ bí a ṣe ń dá ọkọ dúró ní ìdojúkoju, mo ti ń gbìyànjú láti mọ̀ ṣé, ṣùgbọ́n mi ò kan mọ̀ bí a ti ń ṣe ní. Tí mo bá ti fẹ́ dá ọkọ dúró ní ìdojúkoju, ọkọ mi ló máa ń sábà bá mi ṣe, nítorí mi ò mọ̀ ọ́n ṣe dáadáa. Tí ọkọ mi bá ti gbá ọkọ̀ mú, kí a lárí bí dá ọkọ̀ yẹn dúró ní ìdojúkoju.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kí n máa mu àwọn ẹ̀rọ ìlera, nítorí wípé ó máa ń mú ara kí ó yá, ó máa ń mú kí ara kí ó jí pépé. Nítorí náà ni mo ṣe fẹ́ràn kí n máa mu àwọn ẹ̀rọ ìlérà, ìlera. Ẹ̀rọ ìlera jẹ́ ǹkan tí ó dáa fún ara, ó máa ń fún ara ní ohun tó máa wúlò fún ara kí ènìyàn kí ó bá fi lè dúró gẹ́dẹ́ gbẹ, kó má rẹ ènìyàn.